Bí owó kò bá jẹ́ ìṣòro, mo máa ń kọ́ ẹ̀kọ́ tó lè mú kí ìmọ̀ àti ọgbọ́n mi pọ̀ sí. Mo lè kọ́ èdè tuntun, kọ́ ẹ̀kọ́ nípa ẹ̀rọ àti ìmọ̀ ẹ̀rọ tàbí kọ́ iṣẹ́ ọwọ́ tuntun. Mo tún máa ń fẹ́ràn láti kẹ́kọ̀ọ́ ohun tó lè ràn mí lọ́wọ́ láti ṣe àwọn ohun tuntun àti láti dàgbà nínú iṣẹ́ mi.

Ohun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni ìgbà tí mo bá ṣe iṣẹ́ púpọ̀ láti ṣe láàárín àkókò díẹ̀. Mo máa ń ṣètò iṣẹ́ mi dáadáa kí n sì bẹ̀rẹ̀ pẹ̀lú èyí tó ṣe pàtàkì jù. Mo tún máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìṣọ́ra kí ìyára má bà fa àṣìṣe.

Àkókò ìkórè ní àkókò tí àwọn àgbẹ̀ máa ń kó àwọn ohun ọ̀gbìn tí wọ́n ti gbin jọ. Ni àkókò yìí, àwọn ohun bíi àgbàdo, ẹ̀wà, iṣu àti ẹ̀gẹ́ máa ń dé ìpele tí wọ́n ti lè kórè. Àkókò ìkórè ṣe pàtàkì fún àgbẹ̀ torí pé ó máa ń jẹ́ kí wọ́n rí èso iṣẹ́ wọn kí wọ́n sì lè ká díẹ̀ láti rí owó. Ó tún jẹ́ àkókò ayọ̀ fún ọ̀pọ̀ àwọn àgbẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ oṣù iṣẹ́.

Ibi kan tó ti yí padà lójú mi ni agbègbè tí mò ń gbé. Mo ti rí àwọn ilé tuntun, àwọn sọ́ọ̀bù àti àwọn ọ̀nà kan tí wọ́n ti ṣe dáadáa ju ti tẹ́lẹ̀ lọ. Agbègbè náà ti di alágbára síi, àwọn ènìyàn si ti i pọ si. Àwọn ìyípadà wọn yẹn ti jẹ kí ibi náà tún bọ wúlò fún àwọn tó n gbé níbẹ̀.

Ní ìgbàkígbà tí n bá ní ìlò ìmọ̀ kan tí mo fẹ́ wá ní orí ayélujára, mo máa lọ sí orí ẹ̀rọ kọ̀npútà mi. Màá sì lọ sí orí ẹ̀rọ ayélujára láti lọ wá ìmọ̀ nípa ohun tí mo ń wá. Ni ọjọ́ kan, mò ń wá láti bèèrè ìbéèrè kan lórí oúnjẹ tí mo fẹ́ràn jù, mo sì lọ sórí ayélujára láti bèèrè. Ó sì gbé gbogbo rẹ̀ wá fún mi lẹ́ẹ̀kan náà.

Ibi nǹkan tí ilé túmọ̀ sí fún mi ni ibùgbé, ibùjókòó àbí àti ibi tí ènìyàn máa ń dé padà sí lẹ́yìn tí ó bá ti jáde lọ. Tí ó bá dé, ilé ni tí ènìyàn bá lọ tí ó padà wá, yóò sì bá àwọn mọ̀lẹ́bí rẹ̀, àwọn ará àti àwọn ojúlùmọ̀ rẹ̀ níbẹ̀.

Ibùdó ọkọ̀ ni ibi tí àwọn ènìyàn ma ti ń wọ ọkọ̀ láti lọ sí gbogbo ibi tí wọ́n bá ń lọ, ibi bóyá, ibi iṣẹ́ ni, ilé ẹ̀kọ́ tàbí ìlú mìíràn. Ibùdó ọkọ̀ kan tó wà ní agbègbè wa ó tóbi gan. Ibi kíbi tí ènìyàn bá sì ń lọ, ènìyàn lè rí ọkọ̀ bẹ̀ níbẹ̀.

Àwọn ìròrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni pé kí n ní iṣẹ́ tó dára, tó sì máa ń fún mi ní àǹfààní láti máa kọ́ ẹ̀kọ́ tuntun. Mo fẹ́ràn láti máa mú ọgbọ́n àti ìrírí mi pọ̀ sí i, kí n lè dé ipò tó ga nínú iṣẹ́ mi. Mo tún fẹ́ kí iṣẹ́ mi jẹ́ ohun tí mo máa ń gbádùn tí ó yọ ṣe.

Kí ni mo máa ń kó bí n bá ní láti jáde nílé kíá kíá? Àwọn tí mo máa ń kó bí mo bá nílò láti jáde nílé kíá kíá kò ju àwọn ohun ẹ̀ṣọ́ mi lọ bi fọ́ọ̀nù, báírò àti jọ̀ta tí mo máa nílò láti fi kọ ǹnkan.

Bí a ṣe ń tọ́jú àgbàlagbà nílé, a máa ń fi ọwọ́ àti sùúrù bá wọn lò. A máa ń ran wọ́n lọ́wọ́ pẹ̀lú oúnjẹ mímú, ìwẹ̀ àti àwọn iṣẹ́ ilé tí wọ́n kò lè ṣe fúnra wọn. A tún máa ń ríi dájú pé ibi tí wọ́n ń gbé mọ́ tónítóní kò sí ohun tó lè mú kí wọ́n ṣubú tàbí farapa. Ó tún ṣe pàtàkì láti máa bá wọn sọ̀rọ̀ kí a sì máa tọ́jú ìlera wọn dáadáa.

Mo máa ń tọ́jú ìlera mi pẹ̀lú pé kí n jẹ oún tó dára, kí n sì jẹ oúnjẹ gidi ní àsìkò tó yẹ. Mo sì máa ń mu omi lọ́pọ̀lọpọ̀ ìgbà torí omi jẹ́ ohun tó jẹ́ ànfààní fún ara, tó sì máa ń fún ènìyàn ní àlàáfíà. Mo sì máa ń ṣe eré ìdárayá ní gbogbo ìgbà.

Àwọn ọjọ́ ìbí àwọn ọmọ ẹbí mi máa ń yàtọ̀ síra. A máa ń rántí wọn kí a ṣe ayẹyẹ kékeré ní ọjọ́ náà. Nígbà míì, a máa ń ra ẹ̀bùn tàbí ṣe oúnjẹ pàtàkì fún ẹni tó bá ń ṣe ọjọ́ ìbí. Ó máa ń jẹ́ kí àkókò àyò fún gbogbo ẹbí.

Fífi oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò jẹ́ ọ̀nà rere láti fi ìfẹ́ àti ìbáṣepọ̀ hàn. Bí mo bá se oúnjẹ tó pọ̀, mo lè pín díẹ̀ fún aládùúgbò mi. Mo máa ń fi sínú àpó tí ó mọ́ kí n sì ránṣẹ́ sí wọ́n pẹ̀lú ọ̀wọ̀. Ó tún máa ń jẹ́ kí ìbáṣepọ̀ láàárín àwọn aládùúgbò túbọ̀ dára síi.